Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Ṣùgbọ́n ó lójú ènìyàn tí mo máa ń bá ṣe ìpè fídíò. Àwọn tí mo máa ń sábà bá ṣe ìpè fídíò ni àwọn ẹbí mi, ọkọ mi, ìyẹn ọkọ mi, àwọn àbúrò mi, ìyá àti bàbá mi. Àwọn tí mo máa ń bá ṣe ìpè fídíò nìyẹn. Mi ò kọ̀ kí n ṣàídé ṣe ìpè fídíò ṣàṣàṣà bẹ́ yẹn. Tí, tí ènìyàn bá pè mí sí ìpè fídíò tí ẹni ò kí n ṣe ẹbí mi, à, tí ó dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀, mo máa já dànù ni. Mo máa já ìpè yẹn dànù ni. Mi ò níìfẹ̀ sí pé kí èèìyàn kó ṣà idé pè mí torí mo lè wà ní ibi tí mi ò fẹ́ kí ènìyàn tí ó sunmọ́ mi, tí mi ò fẹ́ kí ó mọ̀ pé mo wà. Tàbí mo lè má múra dáadáa ní àsìkò tí ẹni ẹ̀ pè mí sí ìpè fídíò. Tẹ́ni yẹn bá, tí ẹni yẹn ò bá sọ fún mi tẹ́lẹ̀ tó kọ̀ bẹ́ẹ̀, tó kọ̀ lọ bẹ̀rẹ̀ sí ń pè, pè mí lórí fídíò tí ó dẹ̀ ń ṣe ẹni tí mo, mo súnmọ́ lọ́tí bẹ́ẹ̀ yẹn, mo máa já ìpè yẹn dànù ni. Mo sì, or kí n má gbé rárá rárá. Mo tiẹ̀ ti gbé ìpè, ènìyàn kan ti pè mí sí fídíò bẹ́ẹ̀ yẹn rí. Èmi gẹ́gẹ́ bí obìnrin lálẹ́, à, mo lè wà nínú ilé kí ń túnra ká. Ẹni yẹn kọ pè ọkùnrin dẹ ni, kì í n ṣe èèìyàn tí mo máa ń bá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àa súnmọ́ ra wa tó bẹ́ẹ̀ bọ̀. Àa mi, ṣùgbọ́n, ẹ́, ẹni mímọ̀ mi ni, ẹniyẹn, ó kọ̀, ẹniyẹn kò pè mí lálẹ́ sí ìpè fídíò bí inú ṣe bí mi nìyẹn, bí mo ṣe já ìpè yẹn dànù nìyẹn. Láti bẹ́ẹ̀ gan, mo, mi ò jẹ́ kí ẹniyẹn lè pè mí mọ́ sórí fóònù mi rárá torí mo kà kún àì, mo kà kún ìwà tí ò dá kí èèìyàn kọ pè mí. Ẹni tí mi ò sunmọ́ kó kọpè mí ní fí-fídíò nígbà tó bá wù ú, mi ò kà kún ìwà tó dá rárá rárá rárá. Mo tiẹ̀ máa ń sọ fún àwọn ènìyàn wípé, ẹni tí èèyan ò bá ti súnmọ́, má kọ̀, má kọ ko ko giirii, kó gbé fóònù kó bẹ̀ẹ sì ń pè sí orí fídíò. Kò mọ́gbọ́n wá lọ́dọ̀ tèmi o. Kii ń ṣe nǹkan tó mọ́rí pípé wá. Kò ń ṣe nǹkan tó mọ́rí pípé wá rárá rárá rárá. Ǹkan tẹ́ni yẹn lè ṣe tó bá ẹ pé dandan ẹni yẹn fẹ́ pè sí fídíò, ẹniyẹn lè kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ pé à, ẹ̀, ọ̀rẹ́ mi ọ, lágbájá o, mo fẹ́ pè ẹ́ sí orí fídíò, ṣe òo ní bí inú? Kó wá dúró gbọ́ ǹkan tẹ́ni yẹn máa sọ. Kì í n ṣe pé kí ẹ̀eyàn kọ ṣàidé pè èeyàn sórí fídíò láì sọ fún ẹniyẹ̀n tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ pé wọn ò súnmọ́ ra. Ẹni tí ẹ̀yàn ń pè yẹn ò n ṣe èeyàn tó súnmọ́ yàn lọ́tí ti bẹ́ẹ̀ yẹn. Èmi ò rí bí wà tó dá rárá rárá rárá. Ṣùgbọ́n mo fẹ́ràn ìpè fídíò. Ìpè fídíò dára lọ́pọ̀lọpọ̀. Àgàgà tí ń bá pè àwọn ẹbí mi tó wà lókè òkun, ó máa ń jẹ́ ká rí ara wa. Kò ń jẹ́ ká, kí, kò ń jẹ́ ká, ká ṣe, ẹ́, kò ń jẹ́ kó dàbí pé a jìnnà sí ara wa jùjùjù. Ó máa ń dàbí pé a jọ wà níbi kan náà ni. Ìpè fídíò dára láàárín ẹbí, láàárín ọ̀rẹ́. Kì í n ṣe láàárín ẹni tí ènìyàn o mọ̀. Gbogbo ẹ̀yàn kọ́ ló yẹ kó mọ ibi tí ẹ̀yàn wà. Tí ẹ̀yàn ò bá kó ra ẹni ní ìjánu lórí ìpè fídíò, ẹ̀yàn lè ṣe ìjàǹbá fún ara ẹ̀. Ẹ̀yàn lè jẹ́ kí ẹni tí ó yẹ kó mọ ibi tí ẹ̀yàn wà kó wá mọ ibi tí ènìyàn wà ní àkókò tẹ́ni yẹn pè. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, mo fẹ́ràn ìpè fídíò. Mo fẹ́ràn rẹ̀ gidi gan an ni. Mo fẹ́ràn rẹ̀. Ó tún máa ń jẹ́ kí ìpè kó, ó tún máa ń jẹ́ kí pípé ó tún, kó tún dánmọ́ran jù pé ká pọ̀ máa gbọ́ ohùn ara wa lásán. Mo ló, mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tí ó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń ra nkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti ra nkan lọ́pọ̀lọ́pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Tó de jẹ́ wípé imi wà tí ẹni tó ń ta máa ní ká sanwó kí ọjà tó dé ọwọ́ wa. A dè ri áwọn, ibò mi tó jẹ́ wípé eeyan ò gbudọ̀ sanwó kí eeyan o tó gba ọjà. Tọ́jà bá ti dé, tọ́jà tí eeyan ò sanwó fún bá ti dé, tàbí tí ǹkan tí eeyan ò sanwó fún bá ti dé, eeyan ṣè máa fún ẹni tó ń ta ǹkan yẹn ní owó. Mo ti ra nkan lórí Íńtánẹ́ẹ̀tì rí, lórí Instagram, tó jẹ́ wípé ẹni yẹn ni mo gbudọ̀ sanwó ki óhun tó gbé ǹkan tí mo fẹ́ rà wá. Mo sanwó tán, di éni yi mi ò rí ọjà yẹn gbà. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣẹlẹ̀ ní ọdún, ó dà bií pé ọdún 2022. Ẹniyẹ̀n o dá owó mi padà, kò dè gbé ọjà yẹn wá deni, kò dè bá mi sọ̀rọ̀ mọ́ dèni. Ẹ̀nkan yẹn náà ni irú ǹkan bẹ́yẹn ṣẹlẹ̀ sí mi. Ṣùgbọ́n lórí Instagram yìí, mo ti ra ọ̀pọ̀lọpọ̀ nkan tó jẹ́ wípé mo sanwó wọ́n de gbé wá fún mi. Mo ti ra, eh, irun taa mọ̀ sí wig. Mo ti ra, àhè, àwọn àlù, eh, amuní, àwọn ǹkan tí èeyàn fi ń tọ́jú ara bíi yẹtí, eh, ṣéènì tó ń wọ̀ sorun. Mo ti ra aṣọ. Mo ti ra aṣọ lórí mo ti ra jeans lórí Instagram, lórí Íńtánẹ́ẹ̀tì. Kí ni mo ti tún ra o? Mo ṣà ti ra oríṣìíríṣìí nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, àgàgà Instagram. Then, ibi tí mo ti wá, eh, síwájú sí ibi tí mo ti tún wá ra ǹkan jù ni orí ibi taa mọ̀ sí Temu lórí Íńtánẹ́ẹ̀tì. Ah, mo ti bá wọn ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo ti ra ọ̀pọ̀lọpọ̀ nkan lórí Temu, tón de wá gbe fún mi, tón gbe jíṣẹ́. Gbogbo ǹkan tí mo, tí mo sọ pé mo fẹ́ rà, wọ́n de wá gbe fún mi nlé. Tí ìkankan ò dẹ̀ dín, wọ́n ò dẹ̀ jẹ owó mi mọ́lẹ̀. Mo ti ra ǹkan lórí mo ti tún ra ǹkan boya lórí WhatsApp. Ṣùgbọ́n ẹ̀ǹkan péré ló ṣẹlẹ̀ wípé mo ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé mi ò rí owó mi gbà. Mo feran lati ra nkan lori intaneeti gidi gan ni, tori mo je eeyan ti mio fi bee feran kin maa kaakiri, kin maa kaakiri titi, kin maa kaakiri tori mo fe ra nkan tó bá jé pé ǹkan yẹn mo rí lórí Íńtánẹ́ẹ̀tì, mi ò ní rojú, mi n ní rojú owó tí màá fi, ton màá fi wá gbé wá fún mi. Mo fẹ́ràn, àh, mo fẹ́ràn, mo nífẹ̀ẹ́ sí kí n ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì gidi gan. Kí n jí láárọ̀, kí n kan ní há. Nkàn báyi ni mo fẹ́ rà lónìí, kí n dẹ̀ bá ẹni tó ń tàá, kí n tẹ àtẹ̀jíṣẹ́ sí ki òhun náà tẹ àtẹ̀jíṣẹ́ sí mi padà, kí n sanwó fún. Paapaa paa, ko pe mi pe mo ti wa lenu gate yin o, e wa gba eru yin o, o dun, o dun lopolopo mo feran mo feran kin ra oja lori intaneeti gan ah, mo ní, mo ni ifẹ́ ẹ gan. Torí kò ń jẹ́ kí n, kò ń jẹ́ kí n ṣe wàhálà. Àkókò tí màá fi lọ ra ǹkan yẹn, màá kúkú fi máa ṣe nkan mi. Bí mo dẹ̀ fẹ́ sinmi ni, bó je pé mo fẹ́ sinmi, bó je pé mo fẹ́ sùn, màá kúkú fi àkókò yẹn sùn. Mi n ní fi ṣe wàhálà káàkiri títì lorí pé mo fẹ́ ra nkan kékeré kan. Ko bà jẹ́ ǹkan ńlá. Ah, mo dẹ̀, ehn, ó tún níbi kan tó ń pè ní jíjì, Jiji. Mo ti ra nǹkan bẹ́ẹ̀ rí. Órí ibẹ̀yẹn, mi ò nílò láti sanwó kí n tó ra ọjà. Tón bá gbé ọjà yẹn dé ni máa ṣẹ̀ṣẹ̀ sanwó lórí Jiji. Ah, gbogbo nkan tí mo rà nbẹ̀, mo nífẹ̀ẹ́ sí i. Kò sí, mi ò ní, mi, mi, mi n ní àbámọ̀ kankan lórí gbogbo nkan tí mo rà lórí Íńtánẹ́ẹ̀tì. Ah, mo ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo ra aṣọ. Mi, no, mi n tíì ra, mo ti ra báágì lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ti ra irun. Mo ti ra, eh, earring, ṣéènì ọrùn, ring, aṣọ loríṣìíríṣìí. Ah, ó dùn, ó dùn láti ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo nífẹ̀ẹ́ síi. Kò ń jẹ́ kí n ṣe wàhálà káàkiri kí n tó ra nkan tí mo bá fẹ́ rà. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.